Àwọn áàpù ni o máa ń lò jùlọ, ṣe o tirọ̀ bí wọ́n ṣe ń ràn ọ́ lọ́wọ́ lójoojúmọ́? Ní gbogbo ọjọ́, mo máa ń lo àwọn áàpù tí ó jẹ́ kí n ní ìbánisọ̀rọ̀ àti iṣẹ́ ìrọ̀rùn. Wọ́n ń ràn mí lọ́wọ́ láti ṣètò àkókò mi, bá ọ̀rẹ́ sọ̀rọ̀ àti kọ́ ìmọ̀ tuntun jọ. Ìlò àwọn áàpù yìí ń jẹ́ kí ayé mi rọrùn, mo sì ń lò wọ́n pẹ̀lú ìmúlòfẹ́. Àwọn áàpù náà ni WhatsApp, Instagram, Snapchat, GitHub, VS Code.

Ṣé o mọ̀ bí a ṣe ń wẹ̀? Ṣé o rántí ìgbà tí o kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ iwẹ̀? Mo kọ́ ẹ̀kọ́ iwẹ̀ lọ́dọọdún pẹ̀lú ìfaradà tí mo lò nígbà tí mo bá ń wọ omi. Mo máa ń ní ìgboyà díẹ̀ díẹ̀, mo sì ń tẹ̀síwájú pẹ̀lú ìtọ́súnmọ́. Ìmọ̀ wíwẹ̀ ń jẹ́ kí n ní ìgbàgbọ́ nínú ara mi, ó sì ń jẹ́ kí ń rí ayọ̀ nínú omi.